Bẹ́ẹ̀ni o, mò máa ń ṣiṣẹ́ láti ilé. Mo fẹ́ràn bí mo ṣe ń ṣiṣẹ́ láti ilé nítorí wípé mi ò ní ní láti wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Síṣe iṣẹ́ láti ilé jẹ́ ǹkan tí ó rọrùn fún mi gan. Tí mo bá ṣà tì ní íńtánẹ́ẹ̀tì, mò ń bá iṣẹ́ lọ nìyẹn. Síṣe iṣẹ́ láti ilé jẹ́ ǹkan tó da fún ènìyàn bí i ti tèmi nítorí wípé mi ò le rìn. Nítorí ẹ ni síṣe iṣẹ́ láti ilé ṣe dáa fún mi.

Ẹ sọ wípé kín n mo máa ń wọ̀ tí mo bá fẹ́ sùn. Aṣọ tí mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sùn, òun ni kaba péńpé kan. Kaba péńpé i jẹ́ aláwọ̀ ewé, ó sì jẹ́ kaba tí ó ń yọ̀ tí wọ́n ń pè ní sílíkì. Mo fẹ́ràn kí ń máa wọ kaba yìí nítorí wípé kò kín ń jẹ́ kí ooru kí ó mú mi, kò dẹ́ kí ń jẹ́ kí òtútù kí ó mú mi. Mo máa ń gbádùn láti wọ̀ tí mo bá fẹ́ sùn. Ó máa ń jẹ́ kí ń rórún sùn dáadáa.

Ẹ ní wípé ṣe mò ń máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Bẹ́ẹ̀ ni o, mo fẹ́ràn láti máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn, ohùn. Ẹ̀rọ ìrànwọ́ ohùn tí mò ń lò, ó máa ń jẹ́ kí n lè ṣe nǹkan láláì dé ibi tí mo ti fẹ́ ṣe nǹkan. Fún àpẹẹrẹ bí ti mo bá fẹ́ pa iná yàrá mi, tí mo bá ti pè ní "Alexa, bá mi pa iná", ní ṣe ló máa pa iná fún mi. Mi ò ní ní láti dìde láti lọ pa iná fúnra mi. Ohun oríṣiríṣi ni mò máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí fún. Ẹ̀rọ náà jẹ́ nǹkan tó jẹ́ wípé ó máa ń jẹ́ kí ènìyàn rí nǹkan ṣe ní kíákíá.

Bẹ́ẹ̀ni o, mo ní ètò ààbò kọ̀mpútà ni torí wípé mi ò fẹ́ kí èèyàn kankan kí ó já wọnú kọ̀mpútà mi. Ètò ààbò kọ̀mpútà yìí máa ń dáàbò bo kọ̀mpútà, kò ní jẹ́ kí èèyàn kí èèyàn kí ó wọnú kọ̀mpútà kórí ohun tí mo bá ń ṣe níbẹ̀. Ìdáàbò bo kọ̀mpútà jẹ́ ǹkan tó yẹ kí gbogbo ènìyàn kó múra sí ni torí wípé tí o ò bá fẹ́ kí wọ́n rí ohun tó ń ṣe nínú kọ̀mputà, ètò ìdáàbò bo kọ̀mpútà yìí là lè fi dáàbò bo ẹ́.

Ẹni wípé ṣé mò máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi. Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa ṣe ìmúdójúìwọ̀n software mi, nítorí wípé tí mi ò bá ṣe ìmúdójúìwọ̀n software mi, software mi kò ní ṣiṣẹ́ bí ó ṣe yẹ. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa ṣe ìmúdójúìwọ̀n software mi.